Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo máa ń gbọ́ orin, mo nífẹẹ sí láti máa gbọ́ orin bíi hip hop Afro music torí ọmọ Nàìjíríà ni mí. So mo máa ń gbọ́ orin hip hop dáadáa, orin bí àwọn bi Davido, Olamide, Burna Boy, Wizkid nígbà tí mo máa ń gbọ́ orin ni. But ní ìsinmi kí n gbọ́ orin mọ́, n so o. Mi n gbọ́ orin mọ́ rara torí mi nífẹ̀ẹ́ síi. Bọ̀ orin tí mo fẹ́ràn jùlọ láti máa gbọ́ nígbà yẹn tí mo máa ń gbọ́ orin ni Wizkid àti Davido. Àwọn méjeji mo nífẹẹ sí láti máa gbọ́ jù torí orin wọn ni mo nífẹẹ sí jù. Àgàgà Wizkid, orin rẹ, orin rẹ, mo nífẹ̀ẹ́ sí orin rẹ lọ́pọ̀lọpọ̀ nígbà yẹn. Bọ̀ ní ìsinmi kí n gbọ́ orin mọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ẹẹ̀ẹ̀márùn lójú mo máa ń lọ sí ilé ìjọsìn torí pé mùsùlùmí ni mí. Alákọ̀kọ́ ní àsìkò aago márùn ún àbọ̀, mo máa lọ sí ìjọsìn. Lẹ́yìn yẹn, tí bá ti ṣe tán, tí bá lo si síbi tí mo fẹ́ lọ, tó bá ti di aago kan àbọ̀, mo máa lọ sí ìjọsìn again. Lẹ́yìn yẹn, ẹlẹ́ẹ̀kẹta, mo máa lọ ní aago mẹ́fà àbọ̀. Ẹlẹ́ẹ̀kẹrin, mo máa lọ ní aago mẹ́jọ. No, ẹlẹ́ẹ̀karùn ún ni mo máa lọ ní aago mẹ́jọ. Ẹlẹ́ẹ̀kẹrin ni mo máa lọ ní aago mẹ́fà àbọ̀. So ẹ̀ẹ̀márùn ún lójú mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ kírun torí pé mùsùlùmí ni mí. Islam dẹ̀ ni mò ń ṣe.

Lọ́sàn, mo máa ń jẹ ìrẹsì nígbà mii àti ata díndín pẹ̀lú ẹja. Nígbà mí mọ̀ de, máa ń jẹ búrẹ́ẹ́dì àti ẹyin. So, ó depend bí mo máa ṣe lówó sí. Tí n bá lówó lọ́wọ́ ni mo máa ń jẹ bíi biscuit àti, àti tea. Àbí kí n ra snacks bí donut àti egg roll, kí n jẹ pẹ̀lú mineral. So, ó depend bí mo máa ṣe lówó sí. Ti bá lówó lọ́wọ́, mo máa jẹ bíi àbí jollof rice àti chicken, àbí kí n jẹ àmàlà àti ewedú, àbí kí n jẹ mọ́ímọ́í àti búrẹ́ẹ́dì, àbí kí n jẹ spaghetti, spaghetti àti, spaghetti àti ẹyin pẹ̀lú ede nínú ẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wíwo ìràwọ̀ àgàgà ní òru. Mo fẹ́ràn wíwo ìràwọ̀ àgàgà ní òru tàbí alẹ́. Kí wà níta tí bá ti wẹ̀ tán, kí wà wá níta, kí a wá má gba tẹ́gun, kí a má wo ìràwọ̀. Tí bá ti ń wo ìràwọ̀ yẹn báyìí, màá máa rántí títóbi Ọlọ́run. Máa dẹ́ máa, ìgbà mí mo máa ń reflect. Màá máa rántí àwọn nǹkan kan, bẹ́ẹ̀ pé tí mo ti ṣe sẹ́yìn, ibi tí mo wà, ibi tí mo wà tẹ́lẹ̀, ibi tí mo wà nísìínyi, màá máa dúpẹ́ fún Ọlọ́run pé at least ó gbé mi sí ibi tí mìí expect. Ibi táwọn ẹgbẹ́ mi wá, àwọn nǹkan tí wọ́n ń ṣe, ibi t'èmi wà nísìínyi, àwọn nǹkan tí mò ń ṣe. So mo máa ń dúpẹ́ fún Ọlọ́run Ọba tí bá ti ń wo ìràwọ̀ yẹn, mo máa fẹ́ reflect. Àga ní alẹ́ àti òru. Ìgbà mí mo máa ń wo ní àárọ̀ kùtùkùtù.

Oníbàárà. Oníbàárà. Lọ́wọ́lọ́wọ́ tí mo wà yi o mi ò ní oníbàárà torí pé mo sì wà ní ilé ìwé gíga fásitì, mo dè ṣe ń kàwé lọ. So mi ò tí ì ní oníbàárà. Àti pé ohun tí mo fẹ́ máa ṣe kò require láti máa-- kò nílò láti máa fún mi láti máa pe oníbàárà. Mo lè bá wọn sọ̀rọ̀ lórí social media. Kò láti máa pè wọ́n yẹn, mi ò kó, kò pọ̀ dọ́dọ́n, ẹh ẹh, kò pọ̀ dọ́dọ́n láti fún mi láti máa pe wọ́n. Nítorí irú ohun tí ó wù mí láti ṣe, mi ò nílò láti máa pe oníbàárà. Tí bá fẹ́ ní oníbàárà tuntun, àwọn ọ̀nà tí máa gbà láti, láti ní oníbàárà tuntun kò pọ̀ lọ láti fún mi láti máa pe wọ́n. Pípé jẹ́ ǹkan tí ò pọ̀ lọ rárá. To bá, although tó bá wù mí láti pe wọ́n, mo lè máa pe wọ́n. Bọ̀ tí ò bá wù mí, mo lè máa pe wọ́n. Bọ̀ lọwọ báyiì, emi i ti ní òwò kan tí mò ń ṣe. Mo ṣì wà ní ilé ẹ̀kọ́ gíga fásitì tí mo ṣì ń, tí mo ṣì ń, tí mo ṣẹ ń kà iwé lọwọ.

Ah, ìbéèrè yìí lágbára gan. Nígbà wọ́n ni mo kẹ́yìn sunkún? Ah, ó ti pẹ́ oo. Tí mo kẹ́yìn sunkún. Ah, ọjọ́ tí mo kẹ́yìn sunkún gbeyin ni. Àti lé ní tí mo sunkún tẹ́ pé, ìṣẹ̀lẹ̀, ǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ kí n sunkún yẹn ó dùn mi gán. Ó dùn mi gán wọ̀ ní àti tó ọdún mẹ́fà sí méje tí mo sunkún beyen. Kí ló dẹ ṣẹlẹ̀? Ah, ọ̀rẹ́ mi kan ó ṣe ǹkan tó dùn mi. Mi o mi expect pé irú èèyàn bẹ́ẹ̀yẹn lè ṣe ǹkan bẹ́ẹ̀yẹn fún mi. Ó wá dùn mi gán. So, bọ, gbogbo iyen ti kọjá báyìí. Torí ẹ ní ìsinyi mi ní ọ̀rẹ́ kankan lẹ́yìn àwọn colleagues, àwọn tí a jo wà nínú, nínú, t'a jọ n s-- t'a jọ n study ǹkan kan náà, t'a jọ n ṣe ǹkan kan náà ní ilé ìwé gíga. Won deki ṣọ ọ̀rẹ́ mi, àwọn yẹn colleagues ni àwọn yẹn. Lọ́wọ́ báyìí míi ní ọ̀rẹ́ kankan. Mi ò dẹ́fẹ́ lọ́rẹẹ́. Ko wunmí kí n ní ọ̀rẹ́ rárá.

Ibéere yì, ọjọ́ mélòó ni mo ní fún ìsinmi ọdọọdún? Ọ̀dọọdún. Fún èmi báyìí o, à fi tí a bá ní ìsinmi ní ilé ìwé gíga, nìkan ni mo ní ìsinmi. Lẹ́yìn yẹn kò sí ìsinmi. A fi ẹ̀ ẹ́ tí a bá n ṣe ọdún, kí n tó sọ npa ọdún Mùsùlùmí tí a máa n ṣe, fún ilé ìwé gíga, eyì ta ṣe kọjá nísinsìnyí, ìsinmi tó fún wa ni ìsinmi ọ̀sẹ̀ kan àti bi ọjọ́ mẹ́ta ni ìsinmi tí wọ́n fún wa. So àwọn ìsinmi tí máa ní ní ọdọọdún ni, so isìnmí kan niyen a sì máa n ní ìsinmi lẹ́yìn tí a bá ti ṣe ìdánwò, a máa ṣe ìdánwò ní oṣù kejì, a ní pẹ́ ṣe ìdánwò ní oṣù kejì. Láti ṣe ìdánwò a máa tun ní ìsinmi mi. So ìsinmi yẹ̀n bóyá ìsinmi ọ̀sẹ̀ méjì ni wọ́n máa fún wa. So lẹ́yìn yẹn ìsinmi tí a máa tun ní again ní ọdún, èrm ìsinmi tí a bá ti n ṣe ọdún Mùsùlùmí yẹn nísinsìnyí, boyà ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta. So lẹ́yìn yẹn kò sí ìsinmi mọ́. Bóyá tí n bá ti wá parí ilé ìwé gíga fásitì mi, mo wáa le ní àǹfààní láti ní ìsinmi tó pọ̀ fún ara mi. Sugbon lọ́wọ́ báyìí kò sí ìsinmi kankan rárá lẹ́yìn àwọn ìsinmi tí mo ka lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo sọ.

Hmm. Ìbere elé tú, tú yàtọ̀ díẹ̀. Àṣà wo ni ẹbí mi máa ń ṣe àṣà, àṣà? Láàkọ́kọ́ náà, ẹbí mi jẹ́ ẹbí tó máa ń ṣe ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn Islam. So a ní àṣà kankan tá a máa ń ṣe. Ọmọ Yorùbá ni wá, bọ̀ ṣùgbọ́n torí ẹ̀sìn Islam tá a máa ń ṣe, a ní àṣà kankan tá a máa ń tẹ̀lé. Ọ̀dọ̀ a ní, a ní-- mi ò wa mọ̀ mọ́ fún èmi o. Mi rò pé a boya-- tí bá bèrè lọ àwọn òbí mi nípa àwọn àṣà náà, bọ̀ mi rò bẹ́ẹ̀. Mi rò pé a máa ń ṣe àṣà kankan.

Mo like ìbéèrè yìí gan. Mi ò mọ̀ ọ́n tí mo fi nífẹ̀ẹ́ sí ìbéèrè náà. Bó yá tó rí ǹkan tí mo máa ń ṣe dáadáa ni. Kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Fún ẹ̀ mi ò, tí òjò bá rọ̀, inú mí má n dún gaan. Nítorí pé mo like kí màá wẹ̀ nínú òjò. So tí òjò bá rọ̀, mo máa ń bọ́ sínú òjò, mo de máa ń wẹ̀ nínú òjò. Although, mi ò ṣe ọmọdé o. Ṣùgbọ́n mo kàn like kí màá ṣeré nínú òjò. So màá kàn bọ́ sínú òjò, màá dẹ màá ṣeré n bẹ, màá ma wẹ̀, màá bọ́ aṣọ mi sílẹ̀, ó máa ku. Bí ó bá yá pátá nìkan nídìí mi, màá ma sáré káàkiri nínú òjò. Ǹkan tí mo máa ń ṣe nínú òjò nìyẹn tó òjò bá rọ̀. Mí pa'rọ̀ kankan. Bí mo ṣe máa ń ṣe nínú òjò nìyẹn. Mo máa ń ṣeré nínú òjò torí mo nífẹ̀ẹ́ sí òjò gan. But àti ìgbà tí a ti, tí mo ti wá ní ilé tí mo gbà, torí mo ti wà ní ilé ẹ̀kọ́ gíga fásitì, mi ò le ṣe bẹ́ẹ̀. Torí ilé bàbá mi kọ́ mo wà. Ilé bàbá mi nìkan mo ti ní àǹfààní láti ṣe irú eré bẹ́ẹ̀. Kò sí ẹni tó máa mú mi si. But ibi tí mo wà yí nísinsìnyí kò ń ṣe ilé mi, kò ń ṣe àdúgbò mi. Mo kò wá, mo kò wáa rẹ́ntì ilé síbi fún ìgbà díẹ̀ ni. Kì í sì má fi parí ẹ̀kọ́ mi. Láti parí ẹ̀kọ́ mi nísinsìnyí, bóyá tí bá padà sí ilé bàbá mi, mo ṣì le ní àǹfààní láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. So bó ṣe jẹ́ nìyẹn.